Ìgbákígbá tí ọwọ́ mi bá ti dọ̀tí ni mo máa ń fọwọ́. Mo máa ń fọwọ́ mi lóòrèkóòrè nítorí pé ara ìmọ́tótó tí ó yẹ kí ènìyàn máa ṣe ní ní ìgbà sí ìgbà, àkókó sí àkókó.

Kò tí pẹ́ tí mo kọ ǹkan tuntun ní ibi iṣẹ́ mi. Wọ́n fún mi ní ìwé, wọ́n sì tún sọ fún mi wípé kí n kọ eh lẹ́tà sí eh àwọn oníbàárà mi, mo sì kọ. Mo ma ń kọ ohun tuntun loríṣìíríṣìí ní ibi iṣẹ́ mi.

Bẹ́ẹ̀ni, mo ti gun ọkọ̀ ojú omi rí ní ẹ̀ẹ̀kan. Ìgbà tí mo lọ sí ìrìnàjò, mo lọ sí ìdi omi. Wọ́n sì sọ fún mi wípé mo lè gun ọkọ̀ kọjá sí ibi tí mò ń lọ. Mo sì gun, gun ọkọ̀ náà, ọkọ̀ ojú omi. Ó jẹ́ ohun tí ó dùn mọ́ mi nínú púpọ̀.

Mo má ń fi kìní tí wọ́n fi máa ń gé èkọ́ná lóòrèkóòrè nígbà tí èkọ́ná mi bá ti gun, mo máa ń fi bíléèdì mo máa fi ń gé kólè wá sílẹ̀. Bí mo ṣe máa ń tọ́jú èkọ́ná mi ní ìgbàkí ìgbà nìyẹn, mo sì lérò pé ohun gidi ni kí èèyàn má á ṣe ìtọ́jú èkọ́ná.

Bẹ́ẹ̀ni mo fẹ́ràn orin kíkọ. Ni ìgbà sí ìgbà ni mo máa ń kọrin nínú ilé. Pápá jùlọ tí mo bá n ṣiṣẹ́ mo máa ń kọ orin. Orin jẹ́ ohun tí ó máa n fa ẹmi, ẹmi gígùn, ó máa n fún eeyàn ni ẹmi gígùn. Mo like orin gan. Mo fẹ́ràn orin púpọ̀ púpọ̀.

Rárá o, gbogbo ohun tí n bá ti ń sọ mi ò kí ń ní ìrora nínú rẹ̀. Mo máa ń sọ ọ̀rọ̀ mi ó sì máa ń já gárá. Ọ̀rọ̀ tí n bá ti ń sọ, ó jẹ́ ohun tí ó máa ń ti inú mi wá ó sì máa ń jẹ́ kí ọ̀rọ̀ mi já gárá. Mi ò kí ń ní ìrora ní, ọ̀rọ̀ sísọ níwájú ènìyàn.

Ìmọ́tótó, ó jẹ́ ohun pàtàkì tí ènìyàn gbọ́dọ̀ máa ṣe lóòrèkóòrè. Mo máa ń ṣe ìmọ́tótó ilé mi ní ojoojúmọ́. Ẹ̀, ìgbàkígbà tí màá rí wípé, ẹ́, ó yẹ kí n ṣe ìmọ́tótó ilé, mo máa ń ṣe é. Mi ò kí ń máa ń fi í ṣe ọ̀rọ̀ tẹ́ pé mo máa ṣe é ní ọjọ́ mi ò míràn. Mo máa ṣe é ní ọjọ́ náà.

Oríṣìíríṣìí ǹkan ló máa ń wà nínú àpò owó mi, ẹ́ bí i chain, bí i jewellery, oríṣìíríṣìí bí i fóònù, bí i ID card, bí i letters àwọn ǹkan tó máa ń wà nínú àpò owó mi nìyẹn, ó sì jẹ́ ǹǹkan tí mo máa ń mú káàkà kiri.

Tí mo bá ti dé láti ibi iṣẹ́ ní ojoojúmọ́, tó bá ti di bi, tó bá ti di àṣálẹ́ tí mo bá ti jẹun tán, mo máa jókòó sí ìta, màá lọ gba atẹ́gùn ní, ẹ́, ní àṣálẹ́ náà. Mo máa ń gba atẹ́gùn lórèkóòrè tó bá ti di àṣálẹ́.

Owó tí mò ń gbà ní ibi iṣẹ́ mi dára tó, ó sì tẹ̀ mí lọ́rùn, ó jẹ́ ohun tí ó dùn mọ́ mi níní púpọ̀. Gbogbo ìgbà tí n bá ti ṣiṣẹ́ kárakára ni mo máa ń gba owó tí ó dojúẹ̀, mo sì fẹ́ràn owó náà. Mo, inú mi dùn sí i.

Ọwọ́ ọ̀tún ni mo máa ń lò tí mo máa fi ń ṣe ohun gbogbo. Mo fẹ́ràn láti máa lo ọwọ́ ọ̀tún mi torí bí, ẹ́, bí Ọlọ́run ṣe dá mi nìyẹn. Mo máa ń fi ọwọ́ ọ̀tún mi ṣe oríṣìíríṣìí iṣẹ́, mo máa fi ń kọ nnkan, mo máa fi ń, mo máa fi ń ṣe àwọn oríṣìíríṣìí nǹkan.

Ó máa ń ní agogo tí mo máa ń lò láti jí mi ní òwúrọ̀ tó bá ti di, bíi ẹ, tó bá ti di ago márùn-ún, mà á jí ní òwúrọ̀, mà á sì lọ ṣe àwọn iṣẹ́ tí ó yẹ kí n ṣe láti múra fún ibiṣẹ́ tí mò ń lọ. Tí n bá dẹ̀ sí ti jí, mo máa ṣe gbogbo iṣẹ́ tó yẹ kí n ṣe kí n tó lọ sí ibùṣẹ́.

Bẹ́ẹ̀ni, mo mọ bí a ti ń pẹja, tí èmi àti àwọn ọ̀rẹ́ mi tá ba lọ sí ibi tí wọ́n ti ń pa ẹja ní odò tí ó wà ní ẹ̀gbẹ́ ilé mi. À á sì fi ìkíni kan tí òyìnbó ń pè ní húùkù, tí a bá ti fi sí ẹnu okùn báyìí làájú sínú omi náà, a sì fi pa, a sì fi mú ẹja jáde.

Ní ìgbàkígbà tí n bá fẹ́ lọ sùn ní alẹ́ pàápàá jùlọ, mo máa ń wọ ṣòkòtò penpe kí ara mi yẹ lé fúyẹ́, kí atẹ́gùn sì lé fi wọ mi lára. Mo máa ń wọ ṣòkòtò penpe nìkan kò ní sí aṣọ òkè bí mo ṣe máa ń sùn òorun temi nìyen ní àṣálẹ́.

Bẹ́ẹ̀ni, mo máa ń na ara mi dáadáa kí ara mi lè gbéye. Nítorí pé tí mo bá jí nígbà mí, ẹ, ara mi sì máa ń rí bá kan. Ṣùgbọ́n tí mo bá ti ń na ara náà, ara mi máa ń wá péye. Mo máa sì lè rìn dáadáa. Mo sì lè ṣe gbogbo ǹkan lẹ́yìn ìgbà náà.

Tí mo bá ti jí ní àràárọ̀ ní òwúrọ̀, mo máa ń àkọ́kọ́, mo máa ń kọ́kọ́ gbá ilẹ̀ ilé mi, màá sì tún àyíká ilé mi ṣe, màá lọ wẹ̀, màá sì múra, màá jẹun, màá lọ sí ibùṣẹ́. Gbogbo àwọn nǹkan tí mo máa ń ṣe ní ojoojúmọ́ ní òwúrọ̀ nìyẹn.

Ní àárín ọ̀sẹ̀, mo máa ń ní ọjọ́ bí méjì sí mẹ́ta tí mo máa fi ń sinmi. Ní ọdọọdún, ó máa wá já sí bí ọgbọ̀n ọjọ́ tí mo máa fi ń sinmi. Bẹ́ẹ̀ ni mo ṣe máa ń ṣe ìsinmi tèmi. Ọgbọ̀n ọdún òhun ní mo máa ń lò ni fi sinmi ní àárín ọdún.

Ìgbàkígbà tí àwọn, àwọn tí mò ń bá ṣiṣẹ́ bá ti fẹ́ràn láti kí n ṣiṣẹ́ láti ilé wa, wọ́n á sọ fún mi, màá si ṣiṣẹ́ ohun nà wá láti ilé. Bẹ́ẹ̀ni mo máa n ṣe iṣẹ́ láti ilé. Ó jẹ́ ohun pàtàkì kan tí mo máa n ṣe tí mi ò bá fẹ́ lọ sí ibi iṣẹ́ tààrà.

Bẹ́ẹ̀ni mo mọ bí a ti ń ka àwòrán ilé. Ìgbàkígbà tí mo bá fẹ́ ka àwòrán tó wà nínú ilé mi, kò jú kí n mú wọn ní ẹyo konkan kí n bẹ̀rẹ̀ sí ní ka wọ́n. Mo máa ń ka àwọn àwòrán ilé mi tí mo bá ní ìfẹ́ láti ka wọ́n.

Bẹ́ẹ̀ni mo ní ìforúkọ sílẹ̀ ní ilé ìdárayá nítorí pé eré ìdárayá jẹ́ ohun pàtàkì tí mi ò kí fi ń seré nínú ilé ayé tèmi. Mo má ń ṣe eré ìdárayá mo sì ní orúkọ tí mo fi sílẹ̀ fún bọ́ọ̀lù aláfẹsẹ̀gbá tí mo ní ìfẹ́ sí ní tòótọ́.

Mo fẹ́ràn àkókò tí ó jẹ́ bí ìrọ̀lẹ́ sí alẹ́ nítorí pé tí ẹni bá ti ṣiṣẹ́ ní gbogbo ọjọ́ láti sinmi, tí ó bá ti ń di bí ìrọ̀lẹ́ sí alẹ́, eh tí n bá ti bẹ̀rẹ̀ sí ní, tí n bá ti bẹ̀rẹ̀ sí fẹ́ sinmi báyìí, ó ma ń jẹ́ ohun tí ó má ń dùn mọ̀ mi nínú púpọ̀

Mo fẹ́ràn ọjọ́ Sátidé nítorí pé ọjọ́ Sátidé jẹ́ ọjọ́ tí mo máa ń sinmi púpọ̀. Ní ìwògbà tí màá ti ṣiṣẹ́ lóríṣiríṣi, tó bá ti di ọjọ́ Sátidé, ìyẹn ọjọ́ Àbámẹ́ta, ó máa ń jẹ ọjọ́ tí inú mi máa ń dùnsi púpọ̀. Òhun ni mo fẹ́ràn jùlọ.

Bẹ́ẹ̀ni mo mọ̀ bí a ti ń se oúnjẹ lọ́pọ̀lọpọ̀. Mo lè se ìrẹsì, mo lè se ẹ̀wà, mo lè se dòdò, mo lè se oríṣiríṣi oúnjẹ tí ó ń wù ni lórí púpọ̀. Jùlọ tí ó bá jẹ́ oúnjẹ tí ó le pọ̀ nínú, mo máa ń ṣe dáadáa.

Mo fẹ́ràn láti máa jẹ mọ́ímọ́í, oúnjẹ tí wọ́n bá fi ẹ̀wà se. Oúnjẹ àkàrà tí mo fẹ́ràn jù lọ ni mọ́ímọ́í tàbí àkàrà fún ara ẹyì tí wọ́n fi òróró dín. Mo fẹ́ràn ẹ́ púpọ̀ mo sì máa ń jẹ lórekóòrè.

Ìgbàkíigbà tí irun mi bá ti tó bá ti kún, mi ò kí má jẹ́ kó kún púpọ̀. Mo máa gbe lọ sí i e ibi ilé barber tí wọ́n ti ń gẹ irun, màá sì gẹ̀ dé lè, màá gẹ̀ dáadáa débi wípé ó máa ní ó máa jẹ́ ó máa jẹ́ ohun tí ó máa wù mí lójú. Mo máa ń gẹ irun mi lọ́pọ̀lọpọ̀ ìgbà.

Ní àdúgbò mi, mo ní oríṣiríṣi ibi tí mo máa ń lọ láti lọ ra nǹkan tí mo bá fẹ́. Mo máa ń lọ ọjà nígbà òmíràn, màá lọ sí àwọn ibikíbi tí mo ní àwọn tí mo máa ń bá ra nǹkan, mo sì máa ń bá wọn ra oríṣiríṣi nǹkan. Wọ́n wà ní ẹ̀gbẹ́ ilé mi, èé, òmíràn dẹ̀ wà nínú ọjà.

Bẹ́ẹ̀ni, ìgbàkígbà tí ẹ̀rọ mi tó bá ní wàhálà tí mo ní láti, tí mo ní láti ṣe, mo máa lọ sí ọ̀dọ̀ olùṣètò ẹ̀rọ, a sì bá mi ṣe. Mo máa ń bèèrè ìrànlọ́wọ́ ní, ọwọ́ ẹni bẹ́ẹ̀ kí ẹ̀rọ tí mò ń gbé ká náà kí wọ́n le bá mi tun ṣe.

Orisirisi nnkan ni o maa n mu mi rerin ni igba si igba paapaa julo ti n ba n wo ere idaraya. Igba miiran laarin awon ore mi ti ba bere sii so orisirisi oro. Àwọn ǹkan báyìí máa ń mú mi rẹ́rìn-ín tí n bá rí èèyàn tí ó mọ bí wọ́n ṣe ń pani lẹ́rìn-ín, ẹ̀rín máa ń pa mi gidi ní àkókò náà.

Bẹ́ẹ̀ni, mo máa ń lo ẹ̀rọ ìrànwọ́ ohùn nítorí pé ẹ̀rọ wọ̀nyí máa ń gbé ohùn sókè ó sì máa ń jẹ́ kí ọ̀rọ̀ dé ibi tí, ohùn lásán ò lè dé. Tí a bá lo ẹ̀rọ yìí, ó máa ń jẹ́ kí ọ̀rọ̀ jága ara ọ̀rọ̀ má ń rìn jìnnà. Ohun gidi sì tún ni. Ni èdè òyìnbó wọn máa ń pè é ní microphone.

Bẹ́ẹ̀ni mo má ń pe àwọn oníbàárà tuntun ní ìgbákígbá tí n bá, ti n bá ní ẹ, ti n bá ni láti bá wọn sọ̀rọ̀. Mi ò kì fi ń ṣe ohun tí mo má fi dọ́là. Mo máa pè wọ́n, a sì sọ̀rọ̀ lórí ohun tí a ń láti sọ.

Bẹ́ẹ̀ni ẹ̀rọ fóònù tí à ń lò kàakàkíri yii, ó ní àwọn ibi tí èeyàn ti lè lo fídíò kí ó fi pe ènìyàn. Mo máa ń pe ènìyàn, màá sì tún ṣe fídíò mọ́, nítorí pé ó máa ń jẹ́ ohun tí mo fẹ́ràn rẹ̀ púpọ̀ púpọ̀.

Bẹ́ẹ̀ni, àwọn ìgbà kan wà tí mò ń wá, ẹ́ ibi tí mo fẹ́ lọ ní àdúgbò tí mo fẹ́ wọ̀ mo sì ṣì í nà. Mo gba, ẹ́ mo gba ibi tí wọ́n sọ fún mi pé ki n gbà láti jáde sí àdúgbò náà, ṣùgbọ́n mo ṣì í nà nígbà tí mò ń lọ. Ó máa ń ṣe mi, ó ti ṣe mí rí, mo ṣì í nà rí.

Mo kẹ́kọ̀ọ́ láti máa má pa irọ́. Mo sì mọ wípé kókó ẹ̀kọ́ kan tí mo fẹ́ràn jù láàrín àwọn ìwé tí mo ti kà nìyẹn. Tí ọmọ bá ti bèrè síi ń pa irọ́ o máa jalè. Mo sì fẹ́ràn láti máa ṣe gbogbo ǹnkan mi ní lètòlètò, kí n má pa irọ́, kí n má fi irọ́ kún gbogbo ǹnkan tí n bá ń ṣe.

Mo máa ń ṣe ìtọ́jú ara mi lóòrèkóòrè, mo máa ń jẹún gidi, mo máa ń sùn dáadáa nítorí pé tí èèyàn bá ń sùn tí èèyàn sì ń jẹ oúnjẹ gidi, eh, ó máa ń ṣe ìtọ́jú ara rẹ̀ náà ni. Mo sì tún fẹ́ràn láti máa ṣe, eh, mo máa ń ṣe exercise kí ó lè ràn mí lọ́wọ́ nítorí pé, eh, ó da láti máa ṣe.

Bẹ́ẹ̀ni mo mọ̀ bí a ti ń gun kẹ̀kẹ́. Mo máa ń gun kẹ̀kẹ́ dáadáa mo sì fẹ́ràn láti máa gùn-ún púpọ̀. Ni ìgbàkígbà tí n bá ti fẹ́ gun kẹ̀kẹ́ yìí, mo máa ń ṣe oríṣìíríṣìí ètò fún, ẹ́, bàtà tí màá wọ̀. Tí n bá sì ti wọ bàtà òún máa gun kẹ̀kẹ́ n máa sì máa wàá lọ. Ó ṣe, ó jẹ́ ohun pàtàkì fún mi láti máa wọ bàtà, láti máa fi gun kẹ̀kẹ́ náà.

Ohun tó bá ti jọ mọ́ nǹkan bí i òru sí òru, n ò ní nǹkan ṣe pẹ̀lú nǹkan tó bá ti jọ mọ́ oòru. Mi ò fẹ́ràn ọ̀rọ̀ tí ó jọ mọ́ òru rárá. Òru jẹ́ ìgbà tí mo ní ìgbàgbọ́ pé èèyàn yẹ kó máa sùn. Èè òru ò jẹ́ nǹkan tí mo fẹ́ràn láti máa bá èèyàn ṣe àjọṣepọ̀ àbí àjọ kíkankíkan.

Rárá, mi ò ní àìsàn ìkórira kankan, ẹ́ nínú oúnjẹ kankan tí mo máa ń jẹ. Gbogbo oúnjẹ tí mo máa ń jẹ ó máa ń jẹ oúnjẹ tí ó máa ń ṣe àǹfààní fún mi ní ìgbà gbogbo. Gbogbo ìgbà tí mo bá dẹ̀ tí jẹ oúnjẹ náà ni mo máa ń ní ìgbàgbọ́ pé oúnjẹ náà máa ṣe, ẹ́ ó máa ṣe mi láǹfààní.

Bẹ́ẹ̀ni, mo máa ń wọ fìlà ní gbogbo ìgbà tí mo bá ní èrò láti wọ fìlà. Mò nífẹ̀ẹ́ sí fìlà, mo sì máa ń wọ fìlà ní ìgbàkígbà tí mo bá ní ẹ́ kí n wọ fìlà, màá sì wọọ. Ó jẹ́ nǹkan tí mo fẹ́ràn nínú ẹ́ àwọn nǹkan tí mo máa ń wọ. Fìlà jẹ́ ọ̀kan nínú wọn.

Tí o bá ti di alẹ́, ní àárọ̀ mi ò kí máa sùn, mo máa lọ biṣẹ́. Ṣùgbọ́n tí mo bá ti dé níbi ìrọ̀lẹ́, mo máa sùn, tí mo bá sì jí, tí mo bá jẹun tó bá ti di bí alẹ́, ọwọ́ alẹ́, màá lọ sùn níbi aago bí mẹ́sàn án sí mẹ́wàá, bí mo ṣe máa ń ṣe ní ojoojúmọ́ nìyẹn.

Bẹ́ẹ̀ni, ó máa ń rọrùn tí n bá ń sùn. Mi ò ní wàhálà tàbí ohunkóhun tó ń dà mí láàmú tí mo fi lè má fẹ́ sùn ní ìgbà tí mo bá fẹ́ sùn. Lẹ́ ye ìgbà tí mo bá ṣáàtì ní mo fẹ́ sùn, ọ̀run yẹn máa ń ràn mí lára gan, ó máa ń rọrùn fún mi láti sùn bẹ́ẹ̀ni.

Bẹ́ẹ̀ni, mo máa ń ra oríṣiríṣi nǹkan látori Íńtánẹ́ẹ̀tì. Ẹ̀rọ tí à ń lò bí fóònù, mo máa ń fi ra nǹkan lórí Íńtánẹ́ẹ̀tì. Mo lè ra àwọn ẹrù, àwọn nǹkan tí mo lè rà ní ojúde mi náà mo sì tún lè rà ní orí Íńtánẹ́ẹ̀tì náà bíi déétà tí àwọn èèyàn ń lò fún Íńtánẹ́ẹ̀tì, mo máa ń rà látori Íńtánẹ́ẹ̀tì náà.

Mo ṣì lọ sí ọjà ní àná. Àná jẹ́ ọjọ́ tí mo fẹ́, mo fẹ́ sebẹ̀, ẹ, ó sì ṣe mí wí pé kí n lọ sí ọjà. Mo sì lọ sí ọjà lọ ra ǹkan ibẹ̀. Mo ra ẹja, mo ra gàárì, mo ra ìrẹsì, mo ra ẹ̀wà àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. Mo máa ń lọ sí ọjà, mo máa ń lọ sí ọjà déédé.

Bẹ́ẹ̀ni, ìgbàkiígbà tí n bá lọ sí ibiṣẹ́, mo máa ń mu coffee. Coffee tí wọ́n dẹ̀ máa ń fún mi, ó máa ń jẹ́ coffee dúdú. Coffee dúdú yìi dẹ́ dùn gan púpọ̀ ó jẹ́ ohun tí mo fẹ́ràn. Oore koòre ni mo sì máa ń mu coffee. Bẹ́ẹ̀ni mo máa ń mu coffee tí n bá dé ibiṣẹ́

Bẹ́ẹ̀ni o, mo máa ń wọ ìbowọ́. Ìgbàkígbà tí òtútù bá ń mú mi, mo máa ń wọ ìbọwọ́. Nítorí pé èèyàn tí ó bá ń wọ ìbowọ́ ló, ló ń ṣe àǹfààní oríṣiríṣi fún ra. Nítorí pé ìbowọ́ jẹ́ ohun àǹfààní fún, eeh, èèyàn tí òtútù bá ń mú.

Àti gbọ́ àwọn èrò oníbàárà mi kò ṣe ohun tí kò le rárá. Ó jẹ́ ǹkan tí ó ṣe pàtàkì láti máa gbọ́ títọ̀dọ̀ wọn nítorí pé bí wọ́n ṣe máa n sọ wọn ní àwọn ni wọ́n máa n jẹ, ẹ́ àwọn ni wọ́n má n jàre ọ̀rọ̀, ẹ́ ọ̀rọ̀ ìbára. So.

Lákọ̀ko tí mo bá dé láti ibiṣẹ́, ǹkan tí mo máa ń kọ́kọ́ ṣe kó tó di pé mo lọ sùn ni wípé mo máa n kọ́kọ́ lọ wẹ̀. Nítorí pé àwọn oru ara ní ọjọ́ náà, mo ní láti kọ́kọ́ wẹ̀ kó tó di pé mo lọ sùn. Tí n bá si ti wẹ̀ tán, ara mi máa ń balẹ̀. Mo sì máa ń fẹ́ràn láti máa ṣe bẹ́ẹ̀ ní ojoojúmọ́.

Tí mo bá wà nínú ọkọ̀ àwọn èrò, ẹ̀, àwọn ohun tí mo máa ń sáabà máa ń gbọ́ ni ọ̀rọ̀ àwọn èèyàn tó wà nínú ọkọ̀ lákọ̀kọ́ àti àwọn ọ̀rọ̀ àti oríṣiríṣi nǹkan tó ń lọ níta ni mo máa ń gbọ́. Nítorí pé eeyan ènìyàn o lé wa nínú ọkọ̀, kó má la etí ẹ lẹ kó mọ nǹkan tó ń lọ.

Bẹ́ẹ̀ni, ní àkókò sí àkókò ni mo máa ń tẹjúmọ́ tẹlifísàn. Mo máa ń wo tẹlifísàn ní ìgbàkígbà tí ó bá wù mí. Mo máa ń wòó dáadáa nítorí pé àwọn orísìírísìí eré ìdárayá ni wọ́n má ń ṣe ní orí tẹlifísàn ó sì máa ń gba àkókò mi púpọ̀.

Ó dára láti máa fọ eyín ní ojoojúmọ́, ṣùgbọ́n nítèmi mo máa ń ní láǹfàní láti máa fọ eyín náà ní àárọ̀ àti alẹ́. Láti dáhùn ìbéèrè yí, mo máa ń fọ ọ́ ní èe méjì lójọ.

Tin ba tí ń jáde, ibikíbi tí n bá ń lọ, mo máa ń bèèrè ọ̀nà. Ibi tí mi ò bá mọ̀, mo máa béèrè lọ́wọ́ ẹni tí ó bá mọ ọ̀nà náà. Bẹ́ẹ̀ni o, mo máa ń bèèrè ọ̀nà lowọ̀ àwọn èèyàn torí Yorùbá sọ wípé èèyàn tí ó bá béèrè ọ̀nà kì ń ṣìnà.

Mo fẹ́ràn láti máa jáde, láti máa lọ sí ibi tí e, mo ti máa gbádùn ilé ayé mi. Mo fẹ́ràn láti máa jáde gan lọ kí ọ̀rẹ́, lọ kí àwọn ẹbí, lọ kí oríṣìíríṣìí èèyàn tí mo mọ̀. Bẹ́ẹ̀ni mo fẹ́ràn láti máa jáde.

Ìgbà kígbà tí n bá lérò láti lo fóònù mi ni mo máa ń lò. Mò ń lò láàárọ̀, mò ń lò lọ́sàn, mò ń sì lò lálẹ́. Ìgbà kígbà ni mo máa ń lò. Mo jẹ́ èèyàn kan tí mo fẹ́ràn láti máa tẹ́ fóònù. Tí bá sì ti bẹ̀rẹ̀ pẹ̀lú fóònù mi, ó tún di alẹ́ nu. Mo fẹ́ràn fóònù mi gan.

Mo fẹ́ràn láti máa ra oúnjẹ ní òpópónà. Ìgbàkígbà tí n bá lọ, tí n bá jẹun nílé, tí mo dẹ̀ sí lérò láti jẹun kí n tó lọ sí ibi iṣẹ́. Àwọn òpópónà tí ó bá wà ní ẹ̀bá ọ̀nà máa ń ra oúnjẹ ní ibẹ̀. Ó sì jẹ́ nǹkan tí mo fẹ́ràn púpọ̀

Bẹ́ẹ̀ni, mo máa ń fi àwọn fáìlì mi pamọ́ sí àwọn, sórí claodu. Ìgbà mìíràn mo máa ń fi sí orí email mi. Ó jẹ́ nǹkan tí èèyàn tí ó bá ní oríṣiríṣi dọ́kúmẹ́ǹtì oni láti fi sí orí claodu tàbí orí email.

Orin jẹ́ ohun tí kò lòdì sí ẹnikẹ́ni. Bẹ́ẹ̀ ni, mo sì like. Mo sì fẹ́ràn orin kíkọ́. Mo fẹ́ràn orin kíkọ ní ibi iṣẹ́ nípa pàápàá jùlọ. Eeh, ibikíbi tí n bá wà, mo máa ń fẹ́ràn láti kọ orin. Orin jẹ́, Eeh, ó jẹ́ ǹkan tí ó, ó ń ṣe àǹfààní fún oríṣiríṣi èèyàn.

Bẹ́ẹ̀ni, mo máa ń lo dátà ní òòrèkòòrè, nítorí náà ó máa ń jẹ́ kí ń lo, è, dátà gan ní oṣooṣù. È, tí màá ti bẹ̀rẹ̀ sí ní lo dátà báyìí, ó máa ń pọ̀ gan tí mo máa ń lò. Mi ò sì lè sọ pé mi ò lè lo dátà mọ́.

Tábìlì tí wọ́n fún mi ní iṣẹ́, ó jẹ́ èyí tí ó máà ń mú mi lọ sí ibi iṣẹ́ ní àràárọ̀ tàbí ní ọ̀sán, ni ṣe ní wọ́n ṣe ní ẹ̀ iwọ́ntunwọ́nsi fún gbogbo àwọn òṣìṣẹ́ tó wà níbẹ̀. Ẹ̀ títè mi náà yàtọ̀ sí ti èyí tó wà ní tó bá mi ń ṣiṣẹ́. Tábìlì yìí oun ló ń fún wa ní àǹfààní láti mọ bí a ṣe fẹ́ ṣe iṣẹ́ náà.

Ní, ní ìdí iṣẹ́ mi, mo ní oríṣiríṣi ìmọ̀ tuntun tí mo fẹ́ kọ́ sí orí iṣẹ́ náà. Nítorí pé iṣẹ́ yẹn jẹ́ iṣẹ́ tí mo fẹ́ràn tí mo sì yàn láàyò láti máa kọ́ ilé, láti máa ṣe oríṣiiríṣii nǹkan. Bẹ́ẹ̀ ni, mo fẹ́ràn láti máa kọ́ oríṣiiríṣii nǹkan tuntun lórí iṣẹ́ mi náà bíi kí ń máa kọ́ àwọn oríṣiiríṣii máàsì láti ṣe láti kọ́ ilé tí ó jọni lójú.

Ẹ to bá ti di ọ̀sán, ẹ ìsinmi tí mo tun máa ń gbà mí láti jẹun ni ọgbọ́n ìsẹ́jú. Tí n bá dẹ̀ ti sinmi náà tán tí mo jẹun, mo máa gbọná ibisẹ́ mi lọ, mà sì lọ ṣiṣẹ́ mi kárakára.

Bẹ́ẹ̀ni, lórekóòrè mo máa ń kọ oríṣiríṣi ǹkan ní orí Íńtánẹ́ẹ̀tì, nítorí pé ibẹ̀ ni oríṣiríṣi ǹkan tí ń, tí ó ti ń ṣẹlẹ̀ báyìí. E, èkejì ni wípé tí mo bá ti kọ́, mo lè sẹ́ńdì ẹ̀ sí orí Íńtánẹ́ẹ̀tì, ṣùgbọ́n lọ́pọ̀ ọgbà ni mo máa ń kọ àwọn ǹkan wọ̀nyí lórí Íńtánẹ́ẹ̀tì.

Bẹ́ẹ̀ni, mo mọ bí wọ́n se n ṣe ìrànlọ́wọ́ àkọ́kọ́ fún ẹnikẹ́ni tó bá fẹ́ràn láti gba ìrànlọ́wọ́ lọ́wọ́ mi. Ìgbàkígbà tí bá fẹ́ ṣe ìrànlọ́wọ́ yí, mo máa ń jẹ́ kí ohun tí mo bá fẹ́ fún onítoun máa tẹ́ mi lọ́rùn. Eeh, tí mo bá n ṣe irú ìrànlọ́wọ́ báyì, eh tí maa fi máa ṣe, gbogbo ẹ̀ máa wa lọ yékéyéké.

Ní agbára Ọlọ́run mi ò kí n ní àlá burúkú. E, ìgbà tí mo ní àlá burúkú kẹ́yìn ó ti, ó ti lé ní e, ọdún mélòó kan sẹ́yìn. N ò sí ní àlá burúkú mọ. Ó jẹ́ ohun ìdùnnú tí mo máa ń fi ń ye Ọlọ́run pé Ọlọ́run ṣe dáadáa. Mo sì dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run wípé àlá burúkú ti di, ó ti di ohun, ohun ẹyìn.

Bẹ́ẹ̀ni mo ní irùngbọ̀n, irùngbọ̀n mi sì, ó sì dúró dédé. Ójẹ́ nkan tí mo máa ń fi yangban, mo ń fi yangàn nì àwùjọ. Irùgbọ̀n jẹ́ ohun tí e ọmọkùnrin, tọ́mọkùnrin báa ní ó máa ń jẹ nkan tí, èyàn máa ń fi yangàn torí e nkan gidi ni.

Mo fẹ́ràn láti máa jẹ ẹ̀fọ́ amúnútutù. Láti orúkọ rẹ̀ wá gan-an, ó máa ń mú inú tutù, ó sì máa ń dùn tí a bá fi kóyán ta fi kó fùfú. Ohun gidi ni ẹ̀fọ́ amúnútutù jẹ́ fún èmi. Ní tèmi o, mo fẹ́ràn láti máa jẹ ẹ̀fọ́ amúnútutù.

Bẹ́ẹ̀ni àyàfi tí, ọjọ́ náà bá jẹ́ ọjọ́ tí ooru mú tí ooru bá mú mi púpọ̀, n ò kí n fi aṣọ ìbora bora ṣùgbọ́n tí òtútù bá mú mo máa ń fi aṣọ ìbora bora.

Bẹ́ẹ̀ni, mo ní ọgbà. Ọgbà díẹ̀ tí mo sì ní ó jẹ́ àyíká tí mo máa ń lò láti gbẹ́ àwọn oríṣiríṣi ohun tí mo bá nílò láti tí mo bá nílò ní òrékòrè. Mo ní ọgbà àyíká tí mò ń gbẹ́ nǹkan sí mo sì ní ọgbà àwọn ẹ̀ tí mò ń sin ẹran náà.

Bẹ́ẹ̀ni, mò ḿáa ń nígbà kọ̀ọ̀kan ni mò máa ń jẹ oúnjẹ nínú ọkọ̀. Tí n ba ń rìn ìrìnàjò mò máa ń jẹun nínú ọkọ̀. Ṣùgbọ́n nínú ọkọ̀ títè mi, tí n ba fẹ́ jẹun nínú ọkọ̀, mò ma dáwọ́ ọkọ̀ dúró màá sì jẹun. Tí n bá jẹun tán màá gbéra ó di ìbisẹ́.

Ìgbàkígbà tí n bá n lo fóònù mi, ìfóònù mi ma ń gbóná. Tí bá bẹ̀rẹ̀ sí ń lò ó ní ìsìn bí i àárọ̀ sí ọ̀sán, a ti gbóná. Tí bá sì tún bẹ̀rẹ̀ ní irú ọ̀sán sí alẹ́, a sì máa gbóná. Mo fẹ́ràn láti máa lo fóònù mi ní òrékòóre, nítorí pé tí n bá lo fóònù, ó máa ń ṣe mí ní ànfàní lórísìírísìí ọ̀nà.

Bẹ́ẹ̀ni, mò jẹ́ ènìyàn tí ó máa ń ṣe ètò ǹnkan. Mo máa ń fi ìlànà oríṣiiríṣii sí orí ǹnkan tí n bá n ṣe kí ó lè mú gbogbo ǹnkan tí mò fẹ́ ṣe kó dúró déédé. Bẹ́ẹ̀ni, ènìyàn tó bá ń ṣerú ǹnkan bí eléyi, gbogbo ǹnkan tí ó bá lànà láti ṣe, ó máa ń dúró déédé ni.

Mo láyò láti kọ́ èdè Hausa. Ó jẹ́ èdè tí ó dùn mọ̀ mi nínú púpọ̀. Tí bà ń gbọ́ bí àwọn Hausa won máa ń ṣe sọ̀rọ̀, ó ma ń fún mi ní ayọ̀ láti mọ̀ n láti wá ọ̀nà tí màá fi mọn èdè náà.

Rárá n kò kí n bínú tí n bá wà nínú ọkọ̀, nítorí ó lè fa ìjàmbá. Ẹ̀ tí n bá bínú, mo ma n fi ìbínú náà sí inú. Kò jẹ́ dandan kí èyàn má ṣe kí èyàn má fi ìbínú hàn nígbàkígbà. Ṣùgbọ́n nínú ọkọ̀ o, n kò kí n bínú rárá.

Orísìrísì ọ̀nà ni mo fi máa ń dáàbò bo ààyè ìkọ̀kọ̀ mi ní íńtánẹ́ẹ̀tì. A máa ń lo orísìrísì kí nìkan tí wọ́n ń pè ní áàpù tí a máa fi ń dáàbò bo ìkọ̀kọ̀ wa. Nítorí pé ẹnikẹ́ni tí ó bá, tí ó bá fi ààyè ìkọ̀kọ̀ rẹ lẹ̀ fún àwọn íńtánẹ́ẹ̀tì tí íńtánẹ́ẹ̀tì, ẹ́ẹ́, ẹ́ẹ̀, àwọn èèyàn burúkú, kí ẹni náà tó mọ̀ wọ́n á ti fọ́ lẹ́nu.

Bẹ́ẹ̀ni, mo mọ bí a ti ń wẹ̀ àti kékeré mi ni mo ti ń wẹ̀ tí mo sì ń wẹ̀ dáadáa. Ara mi sì máa ń dán lóòrèkóòrè. Mo máa ń wẹ̀ ní ojoojúmọ́. Mo mọ bí a ti n wẹ. Kò ń ṣe ohun tuntun fún mi láti kọ́ bí wọ́n ti ń wẹ̀. Ko pẹ tí mo ti n wẹ, mo si mọ ọ wẹ.

Àwọn bí mo ṣe máa ń rántí àwọn ọ̀rọ̀ áṣínà mi ni wípé ìgbàkígbà tí, tí àwọn ọ̀rọ̀ wọ̀nyí bá wá mo máa ń kọ sílẹ̀. Nígbàkígbà tí n bá dẹ̀ fẹ́ padà lọ wo awọn ọ̀rọ̀ náà, mo máa lọ wo ibi tí mo kọ sí. Àwọn ọ̀rọ̀ áṣínà wọ̀nyí sì jẹ́ ọ̀rọ̀ tí ó sì wúlò fún mi lọ́jọ́ iwájú.

Bẹ́ẹ̀ni mo máa ń ṣe, mo máa ń ṣe àmúdoju ìwọ̀n software mi nítorí pé tí mi ò bá ṣe kò sí bí mo ṣe lè ṣe eh òhunkohun àti tẹ̀síwájú nínú ǹkan tí mò ń ṣe pẹ̀lú software mi. Nítorí bẹ́ẹ̀ mo máa ń ṣe àmújútójú ìwọ̀n software mi ní ìgbàkígbà àti lóòrèkóòrè.

Bẹ́ẹ̀ni, mo ní ẹ́, mo ní ìwà gan an tí mo bá n jẹun. Ìgbàkígbà tí n bá n jẹun, mo má n, mo ma n mú ìwà gidi sílẹ̀, kí oúnjẹ náà tí mo n jẹ kó le ṣe ànfàní fún ara mi.

Bẹ́ẹ̀ni mo ti ní, eh, mo ti, mo ti rìn pẹ̀lú ọkọ̀ ojú irin rí. Ni ìgbàkígbà tí n bá, tí n bá ń lọ sí ìrìnàjò mo máa ń, mo máa ń gbé ọkọ̀ ojú irin. Ó sì máa ń jẹ́ ọkọ̀ tí ó máa ń ṣe, ó, ó ṣe déédéé fún ẹnikẹ́ni tó bá ń gba ojú ọkọ̀ náà. Mo fẹ́ràn rẹ̀, mo sì lérò láti máa lo ojú irin náà láti máa fi lọ sí òde.

Mo fẹ́ràn láti máa ṣe oríṣìíríṣìí ǹkan tí mo fẹ́ràn láti máa ṣe. Àwọn ǹkan tí m bá dẹ̀ ti ń ṣe tí ó ń yọ déédé fún mi ni mo máa ń pè ní àmì, àmì ìràwọ̀ mi. Mo sì máa ń ṣe é déédé, inú mi sì máa ń dùn lóòrèkóòrè tí m bá ti gbájúmọ̀ tí mò ń ṣe. Àmì ìràwọ̀ ni mo máa ń pè wọ́n.

Ìgbàkígbà tí n bá fẹ́ jẹun, tí n bá ní ẹnikẹ́ni tó bá wà ní àyíká mi, mo máa ń pe láti wá jẹun. Bẹ́ẹ̀ ni, mo fẹ́ràn láti máa pín oúnjẹ. Mo máa pín oúnjẹ mi fún àwọn ènìyàn láti jẹ níbẹ̀. Ó jẹ́ ohun gidi tí èmi mọ̀ pé e o dá.

Tí mo bá ti ṣẹ ẹnikẹ́ni, mo máa ń pe onítoun tí mo ṣẹ̀ má sì tọrọ àforíjì láti ọ̀dọ̀ rẹ wá. Ẹ̀ bẹ́ẹ̀ ni mo ṣe má ń ṣì tọrọ àforíjì títè mi. Mo ma ní láti pe onítoun sí iwájú má sì bẹ má sì tọrọ àforíjì láti ọ̀dọ̀ ẹni náà.

Bẹ́ẹ̀ni, tí mo bá jáde, mo máa ń dé ní àkókò. Àkókò tí mo bá jáde, mo má a ń, mo máa ń dágbére nílé. Tí mo bá sì ti dágbére wípé àkókò báyìí ni mo máa dé. Bẹ́ẹ̀ni, àkókò náà ni màá si dé. Ó máa ń jẹ́ àkókò tí, ẹm, ó máa ń pẹ́ fún èmi àti ẹni tí mo dágbére fún.

Bẹ́ẹ̀ni, ìgbàkígbà tí a bá ń ṣe ẹ̀ ajọ̀dún, mo máa ń wọ aṣọ àkayòrin ní ibùṣẹ́ mi nítorí pé ó jẹ́ nǹkan tí ó máa ń wú àwọn oní àwọn tó wà ní ibùṣẹ́ mi lórí. Mo sì máa ń wọ̀ lọ́pọ̀lọpọ̀ ìgbà.

Mo fẹ́ràn láti máa fún èèyàn ní oríṣìíríṣìí ẹ̀bùn. Ọ̀kan nínú wọn ni kí n máa fún wọn ní flower. Ní ìgbà mìíràn mo sì máa ń fún wọn ní owó, mo máa ń fún wọn ní aṣọ. Ẹ̀bùn jẹ́ ẹ́, ó máa ń wá ní oríṣìíríṣìí ẹ́ oríṣìíríṣìí ọ̀nà. Ṣùgbọ́n nítèmi o, mo máa ń fún wọn ní, mo máa ń fún èniyàn ní ẹ̀bùn kí ẹ̀bùn tó bá wá láti ọkàn mi wá.

Bẹ́ẹ̀ni ọ̀pọ̀ ìgbà ni mo máa ń gba àwọn email àìwúlò. Ni ọ̀pọ̀ ìgbà náà ni mo máa ṣè ti, mo máa ṣè, mo máa ṣì fà yọ kúrò nínú àwọn email mi náà nítorí wọ́n ò wúlò. Tí wọ́n bá sì ti wúlò kò sí nǹkan tí wọ́n ṣe nínú email mi máa sì delete wọ́n. Bẹ́ẹ̀ni bí mo ṣe ń ṣe wọ́n nu.

Ọ̀pọ̀ ìgbà ni mo máa ń kọrin kẹ́lẹ́ nítorí pé, ẹ́ ìgbà mìíràn wà tí orin tí mò ń kọ ò gbọdọ̀, mi ò gbọdọ̀ sọ̀rọ̀ sókè púpọ̀. Ní ìgbà náà, mo máa ń kọ àwọn orin yen na kẹ́lẹ́ kẹ́lẹ́ kí má ba à pariwo sí èèyàn. Bẹ́ẹ̀ni, mo máa ń kọrin kẹ́lẹ́.

Bẹ́ẹ̀ni mo fẹ́ràn jíjó. Mo máa ń jó lóòrèkóòrè tí bá wà nínú ìyàrá mi tàbí kí n wà ní òde. Ìgbàkígbà tí mo bá ti rí orin tó dára tí mo máa ń gbọ́, ijó máa ń wá sí ẹsẹ̀ mi mo sì máa ń jó dáadáa sí àwọn oríṣiríṣi orin. Ijó jẹ́ ǹkan tí mo fẹ́ràn mo sì máa ń jó dáadáa.

Ìgbàkígbà tí irun mi bá ti gùn tó ti kọjá bí ó ṣe yẹ ni mo máa ń lọ sí ilé bábà tí màá lọ gé irun náà. Mo máa ń gẹ̀, táa fi ó máa fi ṣe kọ́mọ́kọ́mọ́ tí màá fi gẹ irun náà, inú mi máa ń dùn wípé mo ti gẹ irun yìí, ó ti délẹ̀. Mo máa ń gẹ irun mi tó bá ti pọ̀ dáadáa, mo máa lọ ń gẹ̀

Tí n bá ti rí ọkọ̀ tí ó já sí wípé ó dé nà, mo ma ń dúró, màá sì ní sùúrù. Ìgbà tí gbogbo ibi bá bẹ̀rẹ̀ sí ń, táyè bá ti bẹ̀rẹ̀ sí ń wà fún àwọn ọkọ̀, èmi náà máa ṣe kíni mo máa, mo máa bẹ̀rẹ̀ sí ń wọ lé ti àwọn ọkọ̀ tí ó bá ti ń ní àǹfààní láti lọ.

Bẹ́ẹ̀ni ọ̀pọ̀ ìgbà ni mo máa ń rántí àlá mi. Ìgbà mìíràn wà tí màá sì ní, tí màá sì lála náà tí mi ò fi ni, tí mi ò fi, mi ò ní rántí náà ṣùgbọ́n ọ̀pọ̀ ìgbà ni mo máa ń lála tí màá sì rántí àlá náà. Ó jẹ́ nǹkan tó máa ń dùn mọ́ mi nínú láti rántí gbogbo àlá tí m bá lá.

Àwọn ètò tí mo máa ń là kalẹ̀ fún ìdárayá, ó máa ń jẹ́ àwọn, lọ́pọ̀ ìgbà ó máa ń jẹ́ ètò fútúbọ́ọ̀lù. Mo máa ń fẹ́ràn láti máa wo bọ́ọ̀lù, so bẹ́ẹ̀ ni, bẹ́ẹ̀ náà ni mo sì máa ń ṣètò rẹ̀ kalẹ̀ kí n lè jẹ́ gbádùn rẹ̀ lọ́pọ̀lọpọ̀.

Mo fẹ́ràn láti máa lo áàpù tí mo fi ń sọ̀rọ̀ yìí tí wọ́n ń pè ní silènsio àti áàpù tí à ń pè ní wásapù, facebook, tiktokù. Àwọn áàpù wọ̀nyí wọ́n jẹ́ áàpù tí wọ́n máa ń ṣe ànfàní fún àwọn tí wọ́n ń lò wọ́n, mo sì ní ìdájú wípé ẹ̀ àwọn áàpù yìí wọ́n sì máa ṣe ànfàní fún èmi náà ní ọ̀pọ̀lọpọ̀

Rárá, mo kan mọ̀ bí a ti ń dá ọkọ̀ dúró ní ìkojúkojú, gbogbo ìgbà tí má ti, ẹ, tí má ti wà ní ibi tí ọkọ̀ ìdójúkojú bá wà, àwọn ènìyàn ló má ń bá mi dá àwọn ọkọ̀ náà dúró láti jẹ́ kí n kọjá.

Ehn, bí ìwà ìṣòwò, ìṣòwò mi ṣe rí, ó jẹ́ ǹkan tí mo ṣe tí mo bẹ̀rẹ̀ ní, ẹ́ẹ́, ní ìlànà tó tọ́, tó dẹ̀ tì, tó yẹ. Ó wa jẹ́ kí ìṣòwò mi ó jásí ǹkan tí ó da, tí inú mi máa ń dùn sí tí n bá rí. Bẹ́ẹ̀ni, ìṣòwò mi jẹ́ ǹkan tí ó wúni lórí.

Ọ̀pọ̀lọpọ̀ ìgbà ni mo fẹ́ràn láti máa jẹ iyan. Iyan jẹ́ oúnjẹ tí mo fẹ́ràn gan pẹ̀lú ẹ̀fọ́ àti, àti ẹran bíi ẹran ìgbẹ́ tàbí ẹran, ẹran màlúù. Àwọn oúnjẹ báyìí ó máa ń fún mi ní ìfọ̀kànbalẹ̀. Mo fẹ́ràn láti máa jẹ iyan lọ́pọ̀lọpọ̀ ìgbà.

Bẹ́ẹ̀ ni, mo fẹ́ràn láti máa ka àwọn àdéhùn dáadáa, nítorí àdéhùn tí n bá ti ṣe, mo fẹ́ràn láti máa gbìyànjú láti ṣe jẹ́ kí àdéhùn wá sí mí mi múṣẹ. Mo máa ń ṣe àdéhùn lọ́pọ̀ ìgbà náà, ṣùgbọ́n mo máa tún fi àdéhùn mi náà hàn lẹ́yìn ìgbà náà.

Mo ní kọ̀npútà ẹyọ kan tó ń pè ní HP. Mo máa ń fi ń ṣe oríṣiríṣi nǹkan lórí Íńtánẹ́ẹ̀tì, mo sì máa ń lò ó fún, ẹ́ẹ́, oríṣiríṣi nǹkan tó rọ̀ mọ́ iṣẹ́ tí mo ń ṣe ní ibi ise. Ó jẹ́ ohun kan pàtàkì tí ó ń ràn mí lọ́wọ́ ní oríṣiríṣi ọ̀nà, mo sì fẹ́ràn kọ̀mpútà mi gan.

Mo, mo fẹ́ràn àwọn ẹbí mi àti àwọn ará mi lọ́pọ̀lọpọ̀ ọ̀nà. Lẹ́yìn ìgbà náà mo sì lè sọ wípé mo fẹ́ràn àwọn ọ̀rẹ́ mi. Ṣùgbọ́n àwọn ẹbí mi àti àwọn ará mi jẹ́ ọ̀kan nínú àwọn tí mo fẹ́ràn ní àkọ́kọ́, tí mo sì máa ń tẹ̀lé ní ọ̀pọ̀ ìgbà.

Bẹ́ẹ̀ni, mo ní káàdì iṣẹ́. Mo sì ní ọ̀pọ̀lọpọ̀ àwọn káàdì náà. Ṣùgbọ́n tí iṣẹ́ jẹ́ ti eleyii tí mo fi ń ṣiṣẹ́, ó sì jẹ́ ǹkan tí mo ní sí àpò ọ̀dọ̀ mi. Mo máa ń lò ó lóòrèkóòrè. Ó jẹ́ ǹkan tí ó dára.

Bẹ́ẹ̀ni, mo ní gíláàsì oorùn. Ànfàní tí gíláàsì oorùn ń ṣe ni wípé ó máa ń, ó máa ń jẹ́ kí èèyàn má da ojú kọjú oorùn, ó sì máa ń ṣe ànfàní fún ojú lọ́pọ̀lọpọ̀. Mo ní gíláàsì orùn, mo sì máa ń lò ó ní ọ̀pọ̀ ìgbà.

Ọ̀pọ̀ ìgbà ni mo máa ń wo ojú àwòrán, nítorí pé ó jẹ́ nǹkan tí mo máa ń wò láti mú orí mi yá fún ọjọ́ náà. Mo máa ń wo oríṣìíríṣìí àwòrán ó sì jẹ́ nǹkan tí mo fẹ́ràn láti máa ṣe ní ọ̀pọ̀ ìgbà.

Bẹ́ẹ̀ni mo ti lọ ṣe ọdẹ rí. Èmi pẹ̀lú bàbá mi tí a bá ti lọ sí oko a máa ń ṣe ọdẹ ní ọ̀pọ̀ ìgbàtí. Nígbà tí a bá ti ṣetán pẹ̀lú oko rírọ̀ àti àwọn nǹkan bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. Ṣùgbọ́n tí a bá ti ṣetán a máa ń lọ ṣe ọdẹ a sì pa eh oríṣìíríṣìí eh nǹkan wálé bíi ẹran ìgbẹ́.

Bẹ́ẹ̀ni, mo máa ń pa owó pamọ́ nítorí pé ènìyàn tó bá ní àkójọ òun ni ó máa ń, ó máa ń yá lórí láti ṣe nǹkan ní ààyè ita rẹ̀. Mo máa ń pa owó mọ́, mo máa ń fi sí ibi tí mo ti le, tí mo ti le lò fún oríṣiríṣi nǹkan ní ìgbésí ayé mi.

Ọ̀pọ̀ ìgbà ni mo máa ń ṣe àtúnlo nǹkan. Nǹkan tí ó bá wà tí ó ti bàjẹ́, ó dára láti máa tún un lò. Bẹ́ẹ̀ ni mo sì ti máa ń ṣe ní ọ̀pọ̀ ìgbà. Ohun tí mo bá ní tí mo ti lò rí tí mo sì mọ̀ pé mo sì lè tún lò tí ó ti bàjẹ́, mo máa ń ṣe, mo dẹ̀ máa ń ṣe lọ́pọ̀ ìgbà.

La kọkọ ná mo fẹ́ràn láti máa mu coffee àti tea papọ̀, ṣùgbọ́n mo fẹ́ràn coffee ni tí wọ́n bá ní kí n mu ìkan nínú méjèèjì. Lóòtọ́ coffee jẹ́ nǹkan tí ó máa n ṣe ànfàní ní ẹ́, ní inú ara, mo fẹ́ràn ẹ̀ ju tea lọ.

Bẹ́ẹ̀ni ọ̀pọ̀ ìgbà ni a máa ń ní ìpàdé ní ibi iṣẹ́ a sì máa ń ṣe láti orí fóònù. Tí mo bá, tí mo bá, ẹ́ tí n máa fẹ́ bá ẹ̀ ọ̀gá mi sọ̀rọ̀ lórí fóònù, a lè ṣe ìpàdé láti orí fóònù náà láti a lè lo Zoom, áàpù ta ń pè ní Zoom a sì ṣe ìpàdé, gbogbo ẹ sì máa lọ lọ́ọ̀tun.

Ojú ọjọ́ tí mo fẹ́ràn jù jẹ́ ojú bí ìrọ̀lẹ́, nítorí pé ìrọ̀lẹ́ máa ń, ó máa ń yá mi lórí tí mo bá ṣẹ̀ṣẹ̀ padà, tí mo bá padà dé láti ibùṣẹ́ tí mo wojú ọjọ́ tó ti ń ṣẹ̀, inú mi máa ń dùn, mo máa ń ní ìgbàgbọ́ pé ìgbà ìsinmi ti dé.

Bẹ́ẹ̀ni, èmi pẹ̀lú àwọn ọ̀rẹ́ mi ní ìgbà mìíràn a máa ń lọ sí etíkun, à lọ wẹ̀, a sì ṣe oríṣiríṣi eré ìdárayá láti ibẹ̀. Mo ń fẹ́ràn láti máa lọ sí etíkun. Ó jẹ́ ìkan nínú àwọn nǹkan tí mo máa ń ṣe ní ọ̀sọ̀ọ̀sẹ̀.

Ìgbéyàwó tí mo ṣe tó jẹ́ ìgbéyàwó iṣẹ́ tí mo ṣe kẹ́yìn, ó jẹ́ lára ẹ̀wọ̀n iṣẹ́ tí mo ṣe sílẹ̀. Mo sì rí i wípé gbogbo ìjẹ́wùru ìgbéyàwó tí mo ṣe, ó múyan dórí. Mo, mo, ó wú mi lórí wípé mo ṣe gbogbo iṣẹ́ náà de ojú à mi. Inú mi sì dùn sí ìgbéyàwó tí mo ṣe.

Bẹ́ẹ̀ni, ọ̀pọ̀ ìgbà ni mo fẹ́ràn láti má a jẹ oúnjẹ tí ó ní ata, torí ata náà tún má a ń ṣe ànfààní fún ara mí lọ̀pọ̀lọpọ̀ ọ̀nà. Mo ma ń fẹ́ran láti má a jẹ oúnjẹ ata. Mo ma ń jẹ́ kí oúnjẹ náà kó tún dùn pẹ̀lú, so nítorí náà, mo fẹ́ran oúnjẹ tó ní ata púpọ̀.

Ìbáṣepọ̀ mi àti olórí iṣẹ́ mi jẹ́ ìbáṣepọ̀ tí ó dára. A sì máa jọ ń lọ ilé nígbà ńígbà mìíràn, màá lọ sí ilé rẹ̀, ìgbà mìíràn ó sì máa wá sí ilé mi wá kí mi. Ó jẹ́ ohun tí ó máa ń wú mi lórí, mo sì fẹ́ràn láti máa bá a ṣiṣẹ́ lọ́pọ̀ ìgbà.

Bẹ́ẹ̀ni ọ̀pọ̀ ìgbà ni mo máa ń fún àwọn òṣìṣẹ́ mi ní owó àfikún nítorí tí wọ́n bá se iṣẹ́ tí ó yá mi lórí, ọ̀pọ̀ ìgbà ni mo máa ń fún wọn ní owó àfikún láti fún wọn ní, láti jẹ́ kí orí náà tún yá wọn láti ṣe iṣẹ́ tó dáa. Mo fẹ́ràn láti máa ṣe, láti máa fi àmì báyo hàn wọ́n. Ó jẹ́ ǹkan gidi fún òṣìṣẹ́ mi.

Mo máa ń fún àwọn òṣìṣẹ́ mi ní oríṣì, gbogbo ibi tí mo mọ̀ pé ìkọ̀kan nínú wọn ti ń ṣiṣẹ́ nínú ilé iṣẹ́ mi. Oní kalùkù ńlá ti ṣe iṣẹ́ tó bá fẹ́ ṣe kó dẹ̀ ṣe níwọ̀n tí wọ́n sì bí mo bá ṣe fún wọn wípé kí wọ́n ṣe, mo máa ń darí wọn dáadáa ní oríṣiríṣi ọ̀nà.

Mo fẹ́ràn láti má a wọ aṣọ tí ó bá wù mí, ní ọ̀pọ̀ ìgbà ni mo máa ń wọ aṣọ tí ó jẹ́ aṣọ àlà white láti, ẹ́, láti mú ìdúró mi dúró dáadáa, mo fẹ́ràn láti má a wọ aṣọ tí ó jẹ́ aṣọ àlà.

Bẹ́ẹ̀ni, WiFi mi ń ṣiṣẹ́, ó yára gan-an, ó yára tó. Ìgbàkígbà tí n bá fẹ́ lo WiFi mi, àwọn ọ̀rẹ́ tàbí ojúlùmọ̀ wọn máa ń, wọn máa ń connect mọ WiFi mi, wọ́n sì rí i wípé ó jẹ́ ǹkan tí ó ń yára gan-an. Mo sì fẹ́ràn láti máa fún àwọn èèyàn mi ní WiFi náà.

Mo má ń jẹ iṣu àti isu àti òbe tàbí epo. Mo sì má ń jẹ nǹkan bí, ìgbà mìíràn mo má ń mu garri. Mo ohùn to dùn bí sugar, ó sì máa ń lo lẹ́nu mi fon. Mo fẹ́ràn láti má jẹ àwọn oúnjẹ be pẹ̀lú ẹyin.

Bẹ́ẹ̀ni mo máa ń gbọ́ podcast. Ó jẹ́ nǹkan tí mo máa ń fẹ́ràn láti máa gbọ́ lóòrèkóòrè. Àwọn ẹni bí i Mikel Obi máa ń ṣe podcast kan tí inú mi máa ń dùn sí, ó sì máa ń ṣe oríṣìíríṣìí àtúnfọ̀ oríṣìíríṣìí àwọn ọ̀rọ̀ tí ó máa ń wu mi lórí. Mo fẹ́ràn láti máa gbọ́ podcast.

Ní ọ̀pọ̀ ìgbà ni mo máa ń fi kọ́kọ́rọ́ mi sí ibi tí mo máa ti lè rí. Ní àkọ́kọ́ náà mo máa ń fi sí, ẹ́ẹ́, orí tábìlì mi tí mo máa ń gbé, ẹ́ẹ́, tí mo máa ń gbé tẹlifíṣàn mi sí. Ìgbà kí ìgbà tí n bá fẹ́ rẹ́ mú kí, ẹ́ẹ́, tí n máa fẹ́ mú kọ́kọ́rọ́ mi, ó máa ń jẹ́ nǹkan tí mo lè rí níṣẹ̀jú àáyá.

Àwọn ohun èlò tó ṣe pàtàkì ní ibi iṣẹ́, ó jẹ́ àwọn nǹkan bí kọ̀ǹpútà, àwọn nǹkan bí fóònù tí a ma ń fi ń pe àwọn oníbàárà àti àwọn oríṣìíríṣìí nǹkan bí báíróò tí a ma ń fi ń kọ àwọn nǹkan sí oníbàárà wa bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ.

Mo ma n rí pé ọjà mi dára nítorí pé àwọn ibi tí mo ti n ra ọjà náà mo má n ṣe, mo má n ní ẹ̀rí dájú wípé ọjà tí mo fẹ́ kó yìí ó jẹ́ ọjà gidi tí bá sì fẹ́ tà wọ́n má n dá mi lójú wípé ọjà tí mo fẹ́ tà yìí o, ọjà gidi ni fún àwọn oníbàárà mi.

Bẹ́ẹ̀ni, mò máa ń ṣe àwọn ìdárayá ní oríṣìíríṣìí ọ̀nà. Ngbà òmíràn nílé, mò máa ń ṣe àwọn nǹkan tí ó máa ń dà mi lárayá bí i kí n lọ sí àwọn ibi tí wọ́n ti ń wo e fútúbọ̀ alasefe, aláfẹsẹ̀gbá tàbí kí n lọ sí e ilé ibi tí wọ́n ti ń wo fíìmù.

Mo máa ń bá àwọn ẹlẹgbẹ́ iṣẹ́ iṣẹ́ mi ṣiṣẹ́ ní oríṣiríṣi ọ̀nà, ṣùgbọ́n ohun tí ó máa ń yá mi lórí ni wípé gbogbo wọn, wọ́n máa ń cooperate. Wọ́n máa ń ṣe àwọn nǹkan tí èmi náà bá fẹ́, a sì máa ń ṣe gbogbo nǹkan tí à ń ṣe létòlètò. Mo máa ń bá wọn ṣiṣẹ́ ní ọ̀nà tó da.

Tí òjò bá rọ̀ àkọ́kọ́, ohun tí mo máa ń kọ́kọ́ ń ṣe ni kí n dáàbò bo ara mi. Mo máa ń kọ́kọ́ ń wọ àwọn aṣọ tí ó máa dáàbò bo mi, ìyẹn tí òjò náà bá mú òtútù dé. Ní ẹ̀kejì, tó bá jẹ́ pé ilé ni mo wà, mo máa ń kó àwọn, ẹ́ẹ́, oríṣiríṣi àwọn nǹkan síta láti, ẹ́ẹ́, láti gba lára òjò náà.

Rárá o, n kò kín mú oògùn lójojúmọ́ nítorí pé oògùn lákọkọ kì ń ṣe nǹkan tí ó yẹ kí èyàn máa mú ní ojoojúmọ́. Bí kò ṣe ìgbà tí ara ẹni ò bá dá mí o kín mú oògùn lójoojúmọ́ bẹ́ẹ̀ni.

Àkókò tí mo fẹ́ràn láti máa jẹ oúnjẹ alẹ́, ó jẹ́ àkókò bí, ẹ́, àkókò tí ó súnmọ́ bí, ẹ́, alẹ́ náà bí, bí aago mẹ́fà sí aago méje. Àwọn àkókò wọ̀nyí máa ń fún mi ní, ẹ́, ó máa ń fún mi láǹfààní láti jẹ oúnjẹ náà kí oúnjẹ yẹn náà sì bà mí lára lọ.

Mo fẹ́ràn adùn tí ó wà nínú ice cream, àwọn adùn tí ó dàbí flavor. Mo sì fẹ́ràn bí ice cream náà ṣe jẹ́ nǹkan tí ó tutù lọ́pọ̀lọpọ̀. Mo máa ń gbádùn rẹ̀ ní ọ̀sán, mo sì máa ń gbádùn rẹ̀ tí m bá mú pẹ̀lú àwọn ọ̀rẹ́ mi.

Rárá n kò tíì lé ẹnikẹ́ni ní ẹnu iṣẹ́ rí, nítorí pé gbogbo àwọn tí ń bá mi ṣiṣẹ́ jẹ́ èèyàn gidi, wọ́n sì fẹ́ràn mi ní ọ̀pọ̀lọpọ̀. Mo má ń, mo má ń bá wọn ṣeré, mo sì máa ń bá wọn ṣe oríṣìíríṣìí nǹkan, ẹpa pajú lọ, ibikíbi tó bá kú sí láàárín iṣẹ́ tí wọ́n ń ṣe, mo má ń tọ̀ wọ́n sọ́nà.

Mo fẹ́ràn láti má a ṣe àjọ̀dún tí wọ́n ń pè ní Kérésìmesì. Àjọ̀dún náà má a ń mú kí oríṣìíríṣìí àwọn èyàn wá, wọ́n wá papọ̀ kí wọ́n sì wá ṣe àjọ̀dún náà. Wọ́n má a ń ṣe, ẹ́, oríṣìíríṣìí nǹkan ní ọjọ́ náà. Ì kan nínú wọn ni kí wọ́n jẹ kí wọ́n mu.

Ìgbà ìkẹyìn tí mo lọ rí dókítà jẹ́ oṣù kan sẹ́yìn báyìí. Ìdí tí mo fi lọ síbẹ̀ ni wípé ó jẹ́ ohun pàtàkì láti má rí dókítà imú, láti má rí dókítà lóòrèkóòrè. Mo sì lọ sí ọ̀dọ̀ rẹ láti lọ ṣe àyẹ̀wò lásán kí n mo si ibi tí ó kù sí àti ibi tí ó fì sí.

Bẹ́ẹ̀ni, ìgbàkígbà tí n bá tan fóònù mi ni mo máa ń rí ìkíni níbẹ̀. Mo tan sílẹ̀ láti jẹ́ kí fóònù mi máa kí mi ní àràárọ̀. Ó jẹ́ ohun pàtàkì kan tí mo ṣe sí orí fóònù mi mo sì fẹ́ràn ẹ́ dènúdénú. Mo fẹ́ràn láti máa tan fóònù mi kí ìkíni sì máa jáde níbẹ̀.

Rárá mi ò ní àgbàlá òjò, nítorí pé àgbàlá òjò jẹ́ nǹkan tí kò dára púpọ̀ láti máa rí ní àyíká ilé. Mo má a n ṣe gbogbo nǹkan tí mo ní láti ṣe láti má rí àgbàlá òjò ní àyíká mi bí mo ṣe máa n ṣe tèmi nìyẹn.

Mo fẹ́ràn àkókò, àkókò bíi ọdún December tí ó jẹ́, ẹ, ìgbà tí wọ́n máa ń ṣe ọdún Kérésìmesì nítorí ìgbà tí àwọn èèyàn máa ń wà ní ilé tí wọ́n sì máa bá ara wọn ṣe oríṣiríṣi nǹkan láti dira fún ọjọ́ náà tí ó ń bọ̀, ọjọ́ Kérésìmesì.

Bẹ́ẹ̀ni mo fẹ́ràn láti máa wo ìràwọ̀, pàápàá jùlọ tó bá di alẹ́. Mo máa jókòó sí àgbàlá ìta mi, màá sì máa wo òkè, màá máa wo oríṣìíríṣìí ìràwọ̀ tó tàn. Bákan náà ni mo sì máa ń ṣe, eeh, mo máa, mo máa wo oríṣìíríṣìí ìràwọ̀ náà tí èyí kan, èyí tó tàn dáadáa àti èyí tí ò fi bẹ́ẹ̀ tán, màá sì máa sọ̀rọ̀ ń pa wọ́n.

Ọ̀pọ̀ ìgbà tí n bá ṣe àdéhùn ni mo máa ń kọ́ọ́lẹ̀ kí n má baà gbàgbé. Nítorí pé gbogbo àdéhùn tí n bá ṣe ni mo fẹ́ máa mú, mo fẹ́ máa mú ṣẹ. Ní ìgbàkigbà tí n bá sì ti n ṣe àdéhùn fún ẹnikẹ́ni, mo máa kọọ́ síbi tí mo máa ti padà rí kí n lè rántí àdéhùn náà láti mú ṣẹ.

Mo máa ń ṣiṣẹ́ wákàtí bí mẹ́rin ní ojoojúmọ́, mo sì fẹ́ràn láti máa ṣe iṣẹ́ náà bẹ́ẹ̀. Tí màá fi ṣẹ́ wákàtí mẹ́rin, màá sinmi, eh, ìṣẹ́jú bí mélòó kan, màá túbọ̀ bẹ́ẹ̀ sì ní ṣiṣẹ́, màá tún ṣe wákàt-wákàtí bí méjì mọ́ kí n tó padà wále.

Bẹ́ẹ̀ni, omi tí mo máa ń mu lójoojọ́, ó jẹ́ omi tó máa ń pọ̀, kì ó lè ṣe ara mi láǹfààní. Mo máa ń mu omi gan-an, omi sì dára púpọ̀ ní ara. Mo máa ń mú ní ojoojúmọ́, ó dẹ̀ máa ń pọ̀ gan-an. Mo fẹ́ràn láti máa mú rin, mo mu omi ní ìgbà sí ìgbà.

Bẹ́ẹ̀ni, ago ọwọ́ ṣe pàtàkì láti máa wọ̀ ní òorekoore. Mo máa ń wọ ago sí ọwọ́. Ó ṣe pàtàkì fún mi láti mọ̀ wákàtí tàbí àkókò tí mo wà ní, ìgbà dé ìgbà. Mo fẹ́ràn láti máa wọ ago lọ́wọ́. Ó jẹ́ ǹnkan tí mo fẹ́ràn gan.

Mo máa ń fi ọkàn balẹ̀ máa ṣe ṣé sùúrù. Sùúrù jẹ́ gbogbo ohun, ó jẹ́ ohun gbogbo. Mo máa ń ṣe sùúrù tí n bá dúró dè nǹkan. Ehn, nítorí ènìyàn tí wọ́n bá gbé ìyàwó wa bá kì garun, mo fẹ́ràn láti máa dúró kí nu ṣúúrù kí nǹkan náà dé ná.

Ìrìn àjò mi lọsí ibi iṣẹ́ máa ń gba wákàtí bí méjì. Ó jẹ́ ibi kan tí ó jìnà sí ilé tí mò ń gbé. Mo sì máa ń tẹtè ń jí ní àárọ̀, máa ṣe gbogbo ohun tí mó bá fẹ́ ṣe. Màá sì rí pé ọkọ̀ mi, máa máa lọ sí ìrìn-àjò, lọ sí ilé-iṣẹ́ mi.

Bẹ́ẹ̀ni, mo máa ń ṣe ìtọ́jú àwọn ọjà. Ìgbà dé ìgbà ni mo máa ń ṣe òun bẹ́ẹ̀ nítorí pé ó jẹ́ ohun tó dára láti máa ṣe ní ìgbà dé ìgbà. Bẹ́ẹ̀ni, báka náà ni mo ṣe ní èrò nígbà àkókó sí àkókó pé kí n máa ṣe ìtọ́jú àwọn tó jẹ́ ọjà.

Mo fẹ́ kọ́ láti mọ bí wọ́n ṣe ń gbé àwọn ènìyàn ṣe ń kọ́ aṣọ, ṣíṣọ. Mo fẹ́ràn láti máa ṣe tailorìng. Mo fẹ́ràn náà láti máa ṣe àwọn nǹkan bẹ́ẹ̀, àwọn nǹkan tí wọ́n wù mí láti kọ́ nínú tẹlọ̀rì.

Bẹ́ẹ̀ni mo fẹ́ràn ìṣe ìta gbangba, iṣẹ́ kí iṣẹ́ tí ó bá ń mú owó wọlé, tí ó bá ṣà ti ṣe iṣẹ́, iṣẹ́ burúkú, iṣẹ́ ni òògùn iṣẹ́. Ẹ èyíkéyìí tí ó bá jẹ́, bó jẹ́ títà ni bó jẹ́ tínú ilé, mo fẹ́ láti ṣiṣẹ́ gidi tó ń mú owó wọlé. Mo fẹ́ràn láti máa ṣiṣẹ́ ní gbangba.

Ìbáṣepọ̀ mi àti àwọn oníbàárà mi ó jẹ́ ǹkan tí ó múnu mí máa ń dùn ní àkókò sí àkókò nítorí pé tí irú ǹkan bí ìpàdé bá ìbá fẹ́ ṣẹlẹ̀ a ti máa jọ sọ láti ìbẹ̀rẹ̀ wá ó sì máa ń jẹ́ ìpàdé tí ó má ń wù mí lórí. Mo máa ń rí wọ́n, wọ́n sì máa ń rí mi a sì jọ sọ ọ̀rọ̀ náà gbọ́rọ̀

Ìgbà kọọ̀kan tí mi bà níbí kankan tí mò ń lọ ní àárọ̀, mò ń ṣe yoga láti mú ara mi kò yá gaaga. Mo fẹ́ràn láti máa ṣe yoga pẹ̀lú àwọn ọ̀rẹ́ mi náà. Àwọn ọ̀rẹ́ mi fẹ́ràn láti máa ṣe. Ìgbàkígbà tí mo bá lérò láti ṣe, màá pe ọ̀rẹ́ mi, a sì bẹ̀rẹ̀

Mo kò fẹ́ràn láti máa rin ìrìn òkè nítorí pé ó máa ń jẹ́ kí ara máa ń ro mí. Ó máa ń jẹ́ kí, ẹ́, ẹsẹ̀, ẹsẹ̀ mi máa ń ro mí nígbà mìíràn. Mo fẹ́ràn láti máa ṣe àwọn ǹkan mi yàtọ̀ sí kí n máa rin ìrìn òkè.

Bẹ́ẹ̀ni, àwọn oúnjẹ tí mo bá jẹ tó bá kù, tí ó bá ṣì ṣe jẹ ní ìgbà mìíràn, mo máa, mo máa ń padà jẹ. Ohun tí màá kọ́ ṣe ni wípé màá lọ padà gbé sí orí iná, màá sì, màá sì, màá sì tún padà jẹ tí, tí ó bá ti padà tó gbóná díẹ̀

Ìbáṣepọ̀ mi láàárín àwọn òṣìṣẹ́ mi, àwọn tí ó ń bá mi ṣiṣẹ́ pọ̀, alábàáṣiṣẹ́ pọ̀. O jẹ́ ǹkan tí ó máa ń wù mí lórí. Ehn, gbogbo wa la jọ wà papọ̀, o jẹ́ gbogbo wa la dàbí ẹbí. Mo sì fẹ́ràn bí a ṣe ń ṣe pẹ̀lú ara wa. Ǹkan tó dà tí óò dẹ̀ mú ènìyàn tó ń wú nílé.

Mo ga díẹ̀, mo ga díẹ̀. Ehn, mi ò ju ẹsẹ̀bíi bàtà bíi mẹ́fa. Ehn, bó ti ṣe rí, mo fẹ́ràn bíí gíga tí mo ṣe rí. Mo sì fẹ́ràn bí Ọlọ́run ṣe dá mi. Gíga tí mo ga, mo fẹ́ràn ẹ́ púpọ̀.

Rárá, mi ò kí ń lo ọ̀pá ìfàmọ́ra nígbà tí n bá ń mú omi mímu, tí n bá ń mu omi mímu. Rárá o, mo máa ń, mo máa ń fúnarà mi ṣe gbogbo nǹkan mi láì lo ọ̀pá rárá. Mo fẹ́ràn láti máa ṣe gbogbo nǹkan mi ara mi pé yégéyégé, mi ò kì ń lo ọ̀pá.

Ti mo bá se iṣẹ́ àṣejù tàbí ti ma rìn nínú ohun tó máa ń ṣe nígbà ní pé orí ń fọ́ mi, orí máa ń fọ́ mi nígbà kọ̀ọ̀kan, ṣùgbọ́n tí ó bá ti yọ́, ó máa fún ààrẹ mi lọ. Mo fẹ́ràn láti máa jókòó sí ilé tí orí bá ti bẹ̀rẹ̀ sí nií fọ́ mi báyìí.

Àsik tí iṣẹ́ bá ti ń parí bí ẹlẹ́yií, ẹ, ọ̀nà tí mo máa ń gbà kojú ni wípé o máa famihàn fún alẹ́ láti lọ sí ilé láti lọ sinmi die ntorí iṣẹ́ àṣẹ táa ga tí mo ti ṣe, kí n lè máa ní, mo máa, kí n lè máa ní ìsẹ́ mi tó mú láti sinmi láti kojú iṣẹ́ mi ran ní ọjọ́ kejì.

Nítèmi o, mo gbàgbọ́ nínú ohun tí, ẹ, ìṣe àṣà tí ó wá láti ọwọ́ àwọn ọwọ́, ẹ́, bàbá bàbá wa. Ẹ̀, mo ní ìgbàgbọ́ nínú ẹ, ṣùgbọ́n nítèmi o, mo ní ìgbàgbọ́ nínú ǹkan mi.

Bẹ́ẹ̀ni mo ní ẹ̀rọ ọlọ́gbọ́n nílé mi, ṣùgbọ́n ẹ̀rọ tí eléyìí témi nlò ó jẹ́ ẹ̀rọ tó wà nínú kọ̀npútà mi. Gbóńgbó oun tí n bá fẹ́ bèrè lọ́wọ́ ẹ̀rọ náà ni mo máa ń bèrè lọ́wọ́ ẹ̀rọ náà. Ẹ̀rọ náà á ṣi fun mí mọ́ á sì sọ̀rọ̀ ńipá gbogbo ohun kan tí mba bèrè lọ́wọ́ re láàyè tó bá mi ní e wàhálà rara.

Ní ìgbà kọ̀ọ̀kan tí mo bá ṣe iṣẹ́, kí n ṣe iṣẹ́ àṣejù, ìgbà mìíràn máa wà tí ẹ̀mí máa ń pọ̀ mí. Nítorí náà, ìgbàkígbà tí iru kan báyii bá ṣẹ́le mo máa ń fi a, omi gbígbóná wọ ẹ̀yìn náà kí gbogbo nkn to n semi kí ó lè lọ. Tí ó bá sì lọ ni kíákíá, mo máa ń lo ogun.

Ẹnikẹ́ni tó bá lérò láti yìn mí fún ohunkóhun tí ń bá ṣe, mo máa ń wo onítàn má sì máa rẹ́rìn-ín. Mo máa ń wo bí wọn ṣẹ̀ fẹ́ yìn mí, wọn kì n sọ ọ̀rọ̀ rárá. Bí ẹnikẹ́ni bá fẹ́ yìn mi, ó ní àǹfààní láti ṣe bẹ́ẹ̀ nígbàkígbà.

Bẹ́ẹ̀ni mo máa ń ṣe ìwádìí àwọn alábaaṣíṣepọ̀ mi, eh ó jẹ́ ohun pàtàkì pé mo níláti máa ṣẹ́ ní ilé iṣẹ́ mi. Bí mo bá mọ̀ pé mo fẹ́ kí ilé iṣẹ́ mi máa tẹ́ sìwáju mi, mo níláti ṣe ìwádìí wọn ní ìgbà dé ìgbà.

Batiri fóònù mi máa ń dúró dédé nínú fóònù mi, kò kí máa ń yọ̀ rárá. Ó jẹ́ ohun tí ó jẹ́ àǹfààní fún mi láti máa ye batiri mi wo ní, ẹ́, ojoojúmọ́ láti mọ̀ wípé ó dúró dédé nínú fóònù mi.

Bí mo ṣe máa ń kí àwọn ènìyàn, tó bá jẹ́ àárọ̀ ni mo wọ̀, màá kí wọn kí la kí a máa kí wọn káàárọ̀. Bí bá ti jẹ́ ọ̀sán ni màá kí wọn ekásán, bí bá ti jẹ́ alẹ́ ni màá kí wọn káalẹ́. Bí mo ṣe máa ń kí àwọn ènìyàn ni.

Bẹ́ẹ̀ni mo fẹ́ràn láti máa lo ẹ̀rọ ìgbésókè tí àwọn òyìnbó ń pè ní amplifier. Ó máa ń gbé ohùn sókè, kí àwọn tí ò bá gbọ́ láti eyin tí ó bá lo ẹ̀rọ yìí, gbogbo wọn ló máa máa gbọ́ ọ̀rọ̀ tí ó bá ń sọ láti iwájú. Mo fẹ́ràn láti máa lo ó láti fi máa bá àwọn ará mi sọ̀rọ̀

Bẹ́ẹ̀ni mo mọ àwọn aládùúgbò mi dáadáa. Mo sì tún mọ̀ wọ́n déélé déélé nítorí ó jẹ́ ohun pàtàkì láti mọ àwọn aládùúgbò ẹni. Torí tí àjòjì bá wọlé, a nlá tí lè dáà ájòjì àti àwọn ara ilé mọ kí a lè sọ wípé àjòjì ni o, ara ilé ni elée, kí a má ṣe bà fi ojú rí ìjàmbá tí a fẹ̀

Ìgbàkígbà tí n bàá rí ímeèlì tí ó jọmọ́ ǹkan tí ó ṣe pàtàkì, màá lọ sí inú ímeèlì mi, màá sì ka. Mo máa ń ṣètò wọn ní ẹ́, ní iwọn tu wọ́n sì ni ó yẹ kó ṣe rí, bẹ́ẹ̀ ni mo ṣe máa ń ṣe àwọn ímeèlì mi.

Mo fẹ́ràn láti má a mu omi tútù nígbà mìí, e, ní ọ̀sán, pàápàá jùlọ. Nítorí pé tó bá di ọ̀sán bẹ́ẹ̀ yẹn, tí òrún mú ní irú àsìkò báyíi, mo fẹ́ràn láti má a mu omi kiní tí ó tutù díẹ̀ bí mo ṣe fẹ́ràn láti má a ṣe nǹkan mi nìyẹn.

Ibi tí mo fẹ́ lọ sí ìsinmi, ilé bàbá àti ìyá mi ni mo fẹ́ràn láti lọ, láti lọ ṣe ọdún Kérésì. Màá sì sinmi níbẹ̀ gbogbo àwọn yìí, máa sì tún rí fi àǹfààní yẹn náà, tún pàdé àwọn ọ̀rẹ́ mi àtijọ́.

Mo rántí, eh, ìgbà tí èmi àti àwọn ọ̀rẹ́ mi tí a lọ sí oko bàbá mi, tí a sì lọ máa yan, eh, àwọn oríṣiríṣi èso tí bàbá mi ti gbin. A lọ máa yọ́, a ò mọ̀ pé à ń ba àwọn èso náà jẹ fún bàbá mi.

Ìṣòro jẹ́ ohun tí ó lè dé bá ẹnikẹ́ni. Tí ìṣòro bá ti dé bá mi nílé iṣẹ́, ìṣe ni mo máa ń ní ìṣòro wòjú ìṣòro náà tí máa sì fi kójú rẹ̀ pẹ̀lú, ẹ́, ìwà ìrọ̀lẹ́. Èmi máa ń fi ìwà ìrelẹ́ bẹ̀rẹ̀. Mo máa ń tètè ń rí, ẹ́, ìyànjú, ìyànjú bí mo ṣe lè yanjú rẹ̀.

Mo fẹ́ran lati tí màá jẹ, nkan tí mo fẹ́, gbogbo àṣìkò yìí títí ìgbàdun lo máa jẹ fún mi. Nkan tí n aàá rò pe mo fẹ́ jẹ, pe mo fẹ́ ṣe, ibi tí mo máa fẹ́ lọ, mo máa jẹ àwọn tí mo dẹ̀lé lọ, mo máa jẹ àwọn tí mo máà ń rí ní ìgbàjọ.

Àkókò tí mo máa ń jí ní òòjọ́, tí ó jẹ́ àkókò tí mo máa ṣe agogo ìjí, ìjí mi. Mo máa ń jẹ àgo márùn-ún laarọ, màá si, màá si jí, màá ṣe gbogbo ètò tí ó yẹ ki ń ṣe nínú ilé, màá si wẹ̀, màá ṣe, màá jẹun, màá ṣe lọ sí ibiṣẹ́ náà tí bẹ lọ.

Bẹ́ẹ̀ni mo fẹ́ràn láti máa gbọ́ àwọn àgbọ́ apanilẹ́rìn-ín, Tí mo bá rí èeyàn tí ó lè máa pami lẹ́rìn-ín pẹ̀lú oríṣiríṣi àlọ́, inú mi máa ń dùn sí ẹni náà, màá sì tetí léko láti gbọ́ ohunkóhun tí onítohun fẹ́ sọ kí ń le rérìn-ín.

Bẹ́ẹ̀ni, mo fẹ́ràn ìrìn ìsẹgùn. Mo máa ń, mo máa ń ṣe irú eré náà, màá wá igi méjì, màá sì tẹ̀, màá tẹ̀ lé lórí, màá gùn, màá sì máa fi rìn. Mo fẹ́ràn irú nǹkan bẹ́ẹ̀ yẹn nígbà dé ìgbà tí mo fẹ́ ṣe eré.

Ọjà tuntun yóò jáde ní ọ̀sẹ̀ tó ń bọ̀. Ó jẹ́ ìgbà tí, ẹ, oníkalúkú máa ń wá ní ó ṣe má, ó ṣe máa yọjú ti ọjà náà láti ra ohun tuntun tí ó bá ń fẹ́. Gbogbo, ẹ, gbogbo wa la ti ń dúró de ọjà tuntun náà báyìí kí a lè bá àwọn tí kò já wa, lè bá wọn ra ǹkan.

Kí n tó lọ sí ìrìnàjò, mo máa ń kọkọ̀ n ṣe àkópọ̀, àkópọ̀ àwọn ounkohun tí mo fẹ́ kó lọ ìrìnàjò. Má sì ṣe ní ọjọ́ kíní àná ko to dí pé mo gbéra. Ní iru eni, mo máa ń ṣe gbogbo ẹ̀ sílẹ̀ tori ko má ba à pa mí lára ní ọjọ́ tí mo bá fẹ́ lọ ìrìnàjò náà.

Bẹ́ẹ̀ni, mo fẹ́ràn láti má a ya àwòrán, mo mọ bí èè o ṣe ń ya àwòrán nítorí pé ó jẹ́ ohun tí mo fẹ́ràn gan láti ìbẹ̀rẹ̀ ayé mi. Mo má ń ya àwòrán sí arà àṣò, mo sì fẹ́ràn láti má a ṣẹ́ ní ìgbàdé ìgbà.

Mo ti ṣe di ẹ ti mo ti lọ sí ilé ìkàwé gbẹyin, o ti ṣe di ẹ ni torí pé mo jáde ilé ìkàwé, eeh bi ọdún díẹ̀ sẹyìn ọ̀nà tí mo padà lọ sí ilé ìkàwé nítorí pé mo ti ṣe pọ́n ilé ìkàwé, mo ti ṣe di ẹsin ló ti dé ilé ìkàwé mi.

Bẹ́ẹ̀ni, mo máa ń fẹ́ lé òpin ìlàrá ọkan. Nígbà torí pé kí ni o n jẹ́ oun tí à ń pè ní ìlànà tí ó kún sílẹ̀. A yàá gbọdọ̀ kẹ́sẹ̀ gbọ́ ọ̀nà tí ṣe ìlú bó ipá ara rẹ̀ kí a tó tẹ̀lé gbogbo ìlànà tí àbí òpin tí ọkọ bá ń lọ sílẹ̀.

Irin ajo tí mó máa rin lọ sí ibi iṣẹ́ mi jẹ́ irinajo ti o na ṣe pupo tí máa ti ji, tí mó ṣe gbogbo ǹkan tí mo fẹ́ ṣe ní ilé, tí mo wẹ̀, tí mo gbéra, tó di inú okọ́, má sì gba ọ̀nà ilé iṣẹ́ lọ.

Bẹ́ẹ̀ni mo ti rí ọkọ̀ ohun máa ń lo kíkí. Èè o jẹ́ ohun tí olúù máa ń lo nígbàtí lọkẹ̀lẹ́, wọn máa ń lo ó hun alùpùpù. O jẹ́ èè ohun tí mi ò lè gbàgbé níle ayé mi. Mo fẹ́ràn láti máa hun alùpùpù nígbà dé ìgbà lóre kore.

Rárá o, mò jẹ́ èèyàn tí ó má ń jẹ ẹran lọ́pọ̀lọpọ̀, àwọn iru tí mo sì máa ń jẹ ẹran bíi ẹran adìẹ, ẹran ìgbẹ́, ẹran, ẹran màlúù àbí ẹran, ẹran àgbò. Gbogbo àwọn ẹran wọ̀nyí jẹ́ ẹran tó ṣe pàtàkì tí mo sì máa ń jẹ ní àkókò tí mo bá fẹ́

Bẹ́ẹ̀ni, ìgbà, igbà kin ìgbà ni mo màá ń fin turari Turari jẹ́ ohun tí ó ṣe pàtàkì fún mi láti máa fin ní, ẹ́, ìgbà kọ̀ọ̀kan. Mo fẹ́ràn láti máa fin turari rí ní ìgbà kọ̀ọ̀kan. Ẹ̀, ó jẹ́ ohun tó ṣe pàtàkì sí mi láti máa ṣe.

Àwọn èrò mi fún àwọn iṣẹ́ tí mo fẹ́ ṣe lọ́jọ́ iwájú ni pé, ní, ẹ́, nígbà tí mo tẹ̀lé ipò tí màá gbé, iṣẹ́ tí mò ń ṣe lọ́wọ́ ó jẹ́ iṣẹ́ tó máa ń fún mi lanfaani láti ṣe. Àwọn iṣẹ́ mìíràn ni ọjọ́ máa ń ju, inú mi máa ń dùn láti ṣe èyí, pe iṣẹ́ ọjọ́ iwájú ṣì ń bọ̀, mo sì máa ń fì wá irele lódì.

Bẹ́ẹ̀ ni, èni pè tí Olorun ba jẹ́ ẹni tí ó ń daríji eniyan, eniyan, eniyan ní láti ní mí ẹ̀mí idaríji naa. Bẹ́ẹ̀ ni, mo ṣẹ̀, mo ní ẹ̀mí daríji ní àkókò si àkókò, bi ẹnikan bá ṣẹ̀, mo máa ń rí daríji eni na.

Àwọn ǹkan tí mo ṣàkíyèsí tó máa wà nínú òṣìṣẹ́ tuntun ni wípé wọ́n máa ń ní agbára láti ṣe oríṣiríṣi ǹkan nígbà kọ̀ọ̀kan wọn. Wọ́n máa ń fẹ́ ṣe oríṣiríṣi iṣẹ́ wọ́n sì máa ń dá nínú ara wọn jù ní, ẹ́, ìgbàkíigbà tí, ẹ́, wọ́n bá ní àǹfààní láti ṣe beẹ́.

Bẹ́ẹ̀ni, ojú mi dára púpọ̀, mo máa ń pàdé láti máa fi ojú mi wo oríṣiríṣi nǹkan. Èè fẹ́ràn láti máa wo oríṣiríṣi nǹkan pẹ̀lú ojú wọn. Ojú mi dára púpọ̀, mi ò ní wàhálà pẹ̀lú ojú mi, ojú tí ń rí gbogbo nǹkan ní ìgbà to gbà.

Mo fẹ́ràn láti máa gbọ́ orin kọ́ orin kórin tí ó bá dùn mi lórí. Ṣé orin ìdí, orin kìrìsìtẹ́nì, orin gospel, àwọn orin báyìí ó máa wù mí lórí. Orín jẹ́ àwon ohun tí ó sì máa ń dá mi nínu dùn ní àkókò tí mo bá ń gbọ́ orin náà.

O ti pẹ́ tí mo ti kọ ìgbẹ́kalẹ̀ iṣẹ́, mo rí pé mo ti mọ ní iṣẹ́ tí mò ń ṣe. Mi ò sì ní àǹfààní láti máa kọ ìgbẹ́kalẹ̀ iṣẹ́ ọ̀miran. Iṣẹ́ tí mò ń ṣe o jẹ́ iṣẹ́ tí ó tẹ́ mi lòrun pupo, mo sì máa ń ṣe é ní ìgbà dé ìgbà.

Bẹ́ẹ̀ni, mo máa ń kọ̀wé pẹ̀lú ọwọ́ ní ìgbàakiìgbà tí n bá ní ẹ̀ro láti kọ ohunkóhun lọ sí ẹ ibikíbi, mo máa ń kọ ohun tí o oje ìwé máa sì kọ pẹ̀lú, ẹ pẹ̀lú ọmú máa sì ṣe gbogbo ohun tí mó fẹ́ ṣe.

Tipẹ́ tí mo ti gun ọkọ̀ ọ akẹ́rù kẹ́yìn torípé kò ń ṣe àwọn ọkọ̀ tí ó wọ́pọ̀ ní ìlú mi láti máa gún. Ọkọ̀ tí ó pọ̀ níta tí èèyàn ń gún jẹ́ àwọn ọkọ̀ tí ó ń gbé ni lọ sí ìlúkílúú tí èèyàn bá fẹ́ lọ. Ọkọ̀ akẹ́rù kò ń ṣe ọkọ̀ tí mo máa ń sábà ń wọ̀

Mo fẹ́ràn láti má a gbọ́ orin Kristẹni, orin tí ó má a wuni lórí, igba kigba tí bá gbọ́ orin báyìí, ó má a mú inú mi dùn, ó sì má a ń fun ni ọkan, ọkan bàálẹ̀. Àwọn orin Kristẹni le dún ń gan àwọn iyen ńi má a gbọ́ ní orekoore.

Àràárọ̀ ni mo máa ń fọ ọkọ̀ mi tí mo bá fẹ́ bẹ̀rẹ̀ sí ní lọ sí ibi ise ní àárọ̀ náà. Mo máa kọ́kọ́ pon omì, máa sì fọ mọ́tò mi. Ní ojoojúmọ́ ni àràárọ̀ ni mo máa ń fọ mọ́tò mi tàbí ọkọ̀ mi. Ó jẹ́ oun pataki lati máa ṣe kí n tó lọ sí ibi ise.

Bẹ́ẹ̀ni mò n pa fáìlì mi pa mọ̀, mò ma n gbé sí àwọn ibi tí mo lérò pé ó jẹ́ ibi tí oyè kí n fi sí, kí ẹnikẹ́ni má sì dé be. Mo má n pa fáìlì mibpa mọ̀ dáadáa nítorí pé mo máa tún ní ìlò rẹ̀ ní ọjọ́ iwájú.

Mo ní àwọn ẹranko ọ̀sin bíi adìẹ, bíi, bíi ẹlẹ́dẹ̀, bíi ewúrẹ́. Àwọn ẹranko wọ̀nyí máa ń wù mí lórí nítorí pé tó bá ti ń di ìgbà tí mo bá fẹ́ tá wọn, wọ́n máa ń ba òwò gìdi jáde.

Rárá mi kì í ṣe igbejade ní ibi iṣẹ́. Èmi máa wà ní ibi iṣẹ́, o jẹ́ ibi tí mo ní ẹ́, mo ní gbogbo èrò pé mo nílò ti pa orí rí ṣe òfin àti ìlànà tí wọ́n fi sí ilé iṣẹ́ náà. Mi o kin ṣe igbejade ní ibi iṣẹ́ mi.

Rárá, n ò kí n jẹ gọ́ọ̀mù nítorí pé gọ́ọ̀mù jẹ́ ohun tí ó máa ń ba ẹyin jẹ́. Ní ìgbà tí mo ti mọ̀ pé gọ́ọ̀mù jẹ́ ohun tí kò dára fún ẹyin, n ò kí n jẹ ẹ́ rárá mọ́. Mo sì mọ̀ wípé tí n bá jẹ́, n ó n ní ìjàmbá kankan pẹ̀lú eyin mi.